Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Lára àwọn ìwà tó dára tí mo ní nígbà tí mo bá ń jẹun ni wípé kí-- mi ò kín lá ẹnu gbagà tí mo bá ń jẹun. Ìmí ní pé mi ò kín sọ̀rọ̀ nígbà tí mo bá ń jẹun, nítorí pé tí èèyàn bá ń sọ̀rọ̀ nígbà tí èèyàn bá ń jẹun, ó lè ha èèyàn-- oúnjẹ náà lè ha èèyàn ní ọ̀nà ọ̀fun. Tó bá sì jẹ oúnjẹ aláta, ó lè fa wàhálà fún èèyàn nígbà tí èèyàn bá ń jẹun. Ìmí, ìwà ìmí tó dára nípé ká má máa jẹ oúnjẹ dà sórí tábìlì. Tí a bá tí ń jẹun, tí mo bá tí ń jẹun, mo máa ń jẹ oúnjẹ mi, ṣùgbọ́n mi ò kín jẹ́ kí oúnjẹ dà sórí tábìlì. Tó ń jẹ́ kí oúnjẹ dà sí ilẹ̀lẹ̀ torí wọ́n ní oúnjẹ tó bá ti dà sí ilẹ̀lẹ̀ èèyàn ti fún èṣù ní oúnjẹ jẹ nìyẹn. Nítorí náà ni mi ò kín jẹ́ kí oúnjẹ mi dà sí ilẹ̀lẹ̀. Tí mo bá dẹ̀ tiri wípé oúnjẹ mi ti dà sí ilẹ̀lẹ̀ mo máa rí dájú wípé mo gbá ilẹ̀ yẹn tí mo bá ti jẹun tán ìwà mìí tó dára tí èèyàn bá ń jẹun ni wípé kí èèyàn máa kó abọ́ rẹ̀ kúrò ní ibi tó bá ti jẹun kí ó sì fọ abọ́ yẹn. Ní immediately tó bá ti jẹun tán.

Igba tí mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀, ó máa ń lọ bí ẹ̀ẹ̀meje sí ẹ̀ẹ̀mẹjọ lọ́sẹ̀ nítorí pé mo máa ń ṣe ìpàdé ní ojoojúmọ́. Ìpàdé yìí tí mo máa ń ṣe, ó lè jẹ́ ìpàdé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù, ó dẹ̀ lé jẹ́ ìpàdé àwọn olóṣèlú níbi tí wọ́n ti máa ń sọ bí wọ́n ti máa ń ti ìlú síwájú àbí bí wọ́n ti máa ń fa ìlú sí ìsàlẹ̀. Ìdí nìyí tí mo ṣe lè máa ń ní ìpàdé ní bí ẹ̀ẹ̀meje sí ẹ̀ẹ̀mẹjọ lọ́sẹ̀.

Àwọn nǹkan tí mo máa ń fẹ́ràn lórí pizza ó pọ̀ gan. Èyí tó ṣe kókó kókó tí mo gbọdọ̀ rí nínú pizza kí n tó ra iru pizza nàà ni nǹkan tí a ń pè ní wàrà, tí àwọn Gẹ̀ẹ́sì ń pè ní cheese. Torí tí mo bá ti rí wàrà ní orí pizza, mo ti mọ̀ pé pizza yìí mo máa ràa. Nǹkan mí tí mo máa ń fẹ́ràn lórí pizza ni àwọn ẹ̀fọ́ tí àwọn Gẹ̀ẹ́sì ń pè ní vegetable tí wọ́n máa fi sórí pizza. Ó da fára gan, ó da fára gan. Ẹni tí ó bá jẹ̀ lé máa jẹ irun pizza yẹn, ara yẹn á máa dán yóóyóóyó ni. Nǹkan mí tí mo tún fẹ́ràn lórí pizza ni kí n máa rí nǹkan tí àwọn Gẹ̀ẹ́sì ń pè ní pepperoni ní orí pizza mi àti sauce. Torí pizza yẹn ó máa dùn gan-an. Tí àwọn, àwọn kiní yìí, gbogbo àwọn kiní yìí ló dẹ̀ ní iṣẹ́ tí wọ́n ṣe nínú ara. Irú bí wàrà nísìń, ó máa ń fún ara ní protein tó dẹ̀ máa ń jẹ́ kí ara ja àwọn, àwọn ìjàmbá tí ó máa ń bá ara. T'éèyàn bá ti ní àwọn kiní yìí nínú pizza, pizza yẹn máa da fára gan, ó máa dára gan-an fún ara.

Iyàrá tí mo fẹ́ràn jù ní inú ilé mi ni iyàrá tí wọ́n ń pè ní ilé ìdáná. Ǹkan tí mo ṣe fẹ́ràn iyàrá yìí ni pé kò sí ìgbà tó máa dé iyàrá yìí tí ò ní bá ǹkan tó máa jẹ́ ń bẹ, tí ò ní bá jíjẹ ń bẹ, tí ò bá ba oúnjẹ tí wọ́n ti ṣe kalẹ̀ níbẹ̀, wáa bá gààrí níbẹ̀, tó bá bá gààrí níbẹ̀, wàá bá ǹkan tó lè fi gúnu níbẹ̀. Ǹkan tí mo ṣe fẹ́ràn iyàrá yìí ni pé tí o bá ti ṣí iyàrá yìí kò sí oúnjẹ ní yẹ̀, tí o bá dẹ̀ tí ṣí oúnjẹ kò sí ẹ̀mí, tí o bá dẹ̀ tí ṣí ẹ̀mí, kò sí èmi tí mo wà níbí báyìí báyìí. So iyàrá yẹn ló máa ń, ló máa ń gbé gbogbo ilé dúró, ó máa ń gbé ènìyàn dúró.

Ah! Mo fẹ́ràn ìbéèrè tó bèèrè yìí. Ìbéèrè yẹn mú mi lára dá. Bẹ́ẹ̀ ni, máa ń gba àwọn ìméèlì àìwúlò, àwọn ìméèlì játi játi tí mi ò lò rí, àwọn ìméèlì tí mi ò mọ bí tón tí wá. Mi ò mọ bí wọ́n ṣe gba ìméèl address mi. Ṣùgbọ́n bí wọ́n bá ṣe ń, bá ṣe ń gba ìméèlì àìwúlò yìí, ìgbà mi ì máa wo nǹkan tó wà nínú ìméèlì náà. Tó bá jẹ́ nǹkan tó lè wúlò fún ayé mi àbí tó lè wúlò fún mi, mo máa tọ́jú ẹ. Ṣùgbọ́n tó bá ti jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn, tó bá ti jẹ́ àwọn ìméèlì tí mi ò lè lò nínú ayé mi, tí mi ò lè fi ṣe nǹkan ire láyé, mi ò ní lò ó. Mo máa ṣá ní deleting ni, mo máa yọ́ dànù kúrò lórí ìméèlì mi. Ìdí ni wípé mi ò kí ń fẹ́ kí ìméèlì mi kó kun dẹ́mú dẹ́mú kí n tó bẹ̀rẹ̀ sí ní ma–àwọn è tò yẹ kí n yọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mo máa ń gba ìméèlì àìwúlò.